Ènìyàn máa ń yípadà bí ó bá ṣe ń dàgbà nítorí wípé bí èèyàn bá ṣe ń dàgbà ni oríṣiríṣi ẹ̀ya ara náà ń dàgbà pẹ̀lú. Bẹ́ẹ̀ ni ó sì ṣe é ṣe kí yíyàtọ̀ tàbí yíyípadà kí ó wà nínú ìwà tàbí ìṣe ẹni náà.

Ètò Yorùbá ní orí television jẹ́ ètò tí a máa ń gbọ́ láti fi ṣe ara wa lóore, láti fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ètò ló wà tó sì jà lórí ohun tí wọ́n fẹ́ sọ nípa tò. A rí àwọn mìíràn tó jẹ́ pé a máa kọ́ wa nípa ìwà àti ìṣe ẹ̀dá. Bẹ́ẹ̀ ni a sì rí ètò tí a máa kọ́ wa nípa ìwà. Bẹ́ẹ̀ ni imi a sì máa kọ́ wa nípa bá ṣe ń gbé ní ilé ayé.

Ó ṣe pàtàkì láti máa ka àwọn àdéhùn dáadáa, nítorí pé àwọn àdéhùn ló ń sọ nípa ohun tí a lè ṣe àti ti a kò lè ṣe, ohun tó lè tẹ̀yìn ohun ta fẹ́ ṣe jáde bí a kò bá gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan. Nítorí idi èyí, ó ṣe pàtàkì láti máa ka àwọn àdéhùn dáadáára.

Oríṣìíríṣìí ìrìnàjò ni mo ti rìn nígbàtí mo wà ní kékeré. Àmọ́ èyí tí mo lè rántí tó ṣe pàtàkì jù ni ìrìnàjò tí a máa ń rìn ní àsìkò ọdún láti ìlú Èkó lọ sí ìlú Abẹ́òkúta. Ìrìnàjò náà máa ń dùn púpọ̀ nítorí wípé a ń lọ láti lọ bá àwọn bàbá ńlá wa ṣe àjọyọ̀ fún ọdún ni.

Ìtàn tí a máa ń sọ fún àwọn ọmọdé ni ìtàn ìjàpá àti ajá. Bẹ́ẹ̀ni, àwọn ìtàn yìí ó jẹ́ àwọn ìtàn tó jẹ́ wípé ó kọ́ni lẹ́kọ̀ọ́ tó sì ní oyè gidi nínú. Nítorí wípé àwọn ìtàn yìí ni a lè máa fi sọ fún àwọn ọmọ wa bí ènìyàn ṣe ń ní ìtẹ́lọ́rùn tàbí bí ènìyàn ṣe ń jẹ ẹni tó jẹ́ pé kìí ṣe ókanjùá nínú ayé. Nítorí pé ó ṣe pàtàkì láti lè máa sọ fún àwọn ọmọ wípé ilé ayé tí a wà yìí a gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn nínú ohun gbogbo tí a bá ń ṣe.